Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo ago mi láti jí, mo mọ ìtàn òyìnbó ń pè ní àláàmú, òun lo máa ń jí mi, màá ti fi ago tí mo fẹ́ jí sí i lórí, á jí mi, màá lé tète.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀? Láti yan àwọn tí mo máa ń bá ṣiṣẹ́ pọ̀ o sí lọ́wọ́ mi, nígbà tí mo bá dé ibi tí mo máa ti ń ṣiṣẹ́, àwọn tí mo bá bá ń bẹ, màá kọ́, màá bá wọn sọ̀rọ̀, màá farabalẹ̀ láti wo irú èèyàn tí wọ́n jẹ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Kò sí ìbáṣepọ̀ kan tó wà láàárín èmi àti olórí ìṣe bí tí mo ti ṣiṣẹ́ ju ti ọ̀gá sí ọmọṣẹ́ lọ. Ìbáṣepọ̀ wa dánmọ́rán, kò sí ìkùnsínú kankan ju ọ̀gá sí ọmọṣẹ́ lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo lọ sí ilé ìkàwé ní ọdún 2022. Mo sì parí ẹ̀kọ́ ránpẹ́ tí mo ṣe ní ọdún 2024. Òun, ọdún 2024 ni mo kàwé bẹ́ẹ̀.

Ṣé o máa ń sáré? Mí òún kí ń sáré. Lóoto mo fẹ́ràn láti máa sáré nígbà tí mo wà ní èwe. Ṣùgbọ́n nísinsinyí tí mo ti di àgbàlagbà, mo wà ní ọ̀dọ́, mo lómi lára púpọ̀. Mi kì í lè sáré bíi ti tẹ́lẹ̀ mọ. Mi fi bẹ́ẹ̀ sáré.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò. Ehn, èmi ò ṣe kì í fẹ́ kí ìrànwọ́ pẹ́. Ẹni tí bá ti nípá láti ṣe ìrànwọ́ fún, mo máa fẹ́ kó jẹ́ kíákíá kó lè ba wúlò fún irú ẹni náà.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó mi, owó rẹ? Mo ní nínú àpò owó mi, mo ní owó nínú ẹ̀, mo ní àwọn ohun ta fi ń dánimọ̀ tòyìnbó ń pè ní ID card, mo ní ẹ́

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ìgbà Kérésìmesì jù lọ ní gbogbo ọdún. Ọdún Kérésìmesì máa ń yàtọ̀, máa ń dùn yàtọ̀. Mo máa ń fojú sọ́nà ni, inú mi máa ń dùn gidi gan. Mo fẹ́ràn ìgbà yẹn gan.

Gíga tó ga tó. Ẹ mì n ṣe ẹni tó fi bẹ́ẹ̀ ga lọ tití, ṣùgbọ́n mo ga tó ìwọ̀n bàtà márùn-ún àti díẹ̀, ẹ mi n tó mẹ́fà ìwọ̀n bàtà toyinbo ń pè ní five feet àti.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àh, ìgbà àṣálẹ́ ni mo fẹ́ràn jù, tí gbogbo ati ṣiṣẹ́ ọjọ́, a ti lọ a ti dé padà sí ilé, gbogbo wa ojú ti pé, a ti ń sinmi, a ti ń sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn, ẹ́!

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètọ́ ẹ̀rọ rì? Ráárá mi ò bèrè ìrànlọ́wọ́ rí, nítorí èmi ò tẹ́nṣẹ́ eni tí ó máa ń yára láti bèrè ìrànlọ́wọ́. Mo jẹ́ ẹni tó máa ń tijú púpọ̀ nítorí idi eyí kò yá mi lára láti kọnu sẹ́yàn fún ìrànlọ́wọ́.

Ṣé o mọ bí a ti ń pẹja? Mo mọ bí a ti ń pẹja dáradára torí bàbá mi ti fi ìgbà kan sin ẹja rí. Mo mọ bá ṣe ń mu, à ń mu nínú odò nínú ọdún ńlá ni a sì pa. Mo mọ bí a ṣe ń pẹja dáradára.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mo mọ àmì ìràwọ̀ mi. Mo máa ń ka gbogbo àmì ìràwọ̀ yẹn. Mo mọ àmì ìràwọ̀ mi, mo sii Mo sì, mi mọ̀ boya mo fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú àmì ìràwọ̀.

Ṣé o jẹ́ ẹni tí kò, kò ń jẹ ẹran? Èmi fẹ́ràn láti máa jẹ ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Álá ẹran màálù ni àgbo ni mo fẹ́ràn láti máa jẹ ẹran díndín. Eyi ti won yí láta máa fi mu gààrí.

Kín ni àwon ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Én, ìdojúkọ ránpẹ́ ni ó wà ní ibi iṣẹ́ mi, kò ju pé bí a ṣe máa ń bá àwọn òbí àwọn ọmọ táà ń kọ́, bí a ṣe máa ń bá wọn dìná dúrà. Àwọn òbí imí wọn.

Ṣé o ń wọ gíláàsì? Èmi kì í wọ gíláàsì, ojú fi ń rí ìríran dáradára. Mi ò ń wọ gíláàsì àmọ́ mo ní àwọn tí ń wọ gíláàsì nínú ilé mi ṣùgbọ́n èmi ò kí ń wọ. Mò ń ṣe, ẹ́, á.

Báwo ni o máa ṣe ń ṣe irun rẹ? Ẹ máa ń ṣe irun mi ní ẹ̀ẹ̀mejì ní oṣù. Mo ní ẹ onídìrí mi tó máa ń bá mi ṣe. Ìgbà mí aa wá sílé wá bá mi ṣe, ìgbà mi máa lọ sí ọ̀dọ̀ rẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Mi ò mọ, ó lójú àwọn nǹkan tí mo lè tún ṣe, ṣùgbọ́n àwọn nǹkan tó bá dàbí ẹ̀rọ ìbánisọ̀ro, kọ́mpútà mi lè ṣe àwọn yẹn, ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké mi lè tún ṣe.

Ṣé o ti ṣìná rí? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣìnà rí. Tí mo bá ti ń lọ sí ibi tí mi ò mọ̀, mò máa ń ṣìnà àbí kẹ́ àbí kẹ́ ibi tí mo dé lẹ́ẹ̀kan rí torí emi ò lójú ọ̀nà. Mo má ń ṣìnà dáadáa torí náà tí n bá ti lọ ibìkan mo máa fojú sí ọ̀nà kí n má túbà ṣìnà.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Nítótó kò tilẹ̀ ṣe é kà, torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni fóònù mi ń bẹ ní ọwọ́ mi. Mo máa ń fi ń ṣe oríṣìíríṣìí ǹkan láti fi pa kọ́ọ̀lù, a ń ka mẹ́séjì, á rọ́pè àfi mẹ́séjì ránṣẹ́, ó rẹ́

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Ehn, oṣù ta bí mi ni. Mo fẹ́ràn oṣù ọjọ́ ìbí mi, mo sì tún fẹ́ràn oṣù December torí ọdún Kérésìmesì tí ń bẹ nínú rẹ̀. Mo fẹ́ràn December dáradára.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo fẹ́ràn láti máa wọ bàtà tó pẹlẹbẹ dáradára torí òun ló máa ń ràn mí lọ́rùn láti máa wọ̀ káàkiri. Tí bàtà bá ti ga jù, mi ò fẹ́ràn rẹ̀, ó máa ń ni mí lára. Bàtà tó pẹlẹbẹ dáadáa ni mo máa ń fẹ́ràn.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Mo máa ń fẹ́ràn láti wà ní inú ilé nígbà tí òjò bá ń rọ̀. Ṣùgbọ́n tó bá wá ṣe pé ó ká mi mọ́ ìta, mo máa wá ibi ṣápamọ́ sí ni ó máa forí pamọ́ sí. Ibìkan mi ò fẹ́ràn láti máa rìn ninú òjò torí ewu tí ń bẹ́ n nu rẹ̀.

O ní ìgbà mélòó ni o má n jẹ́ kí fóònù rẹ gbóná? Eé, èmi o fẹ́ràn kí fóònù má a gbóná. Nígbà tí fóònù mi bá ti n gbóná, mo má n fi kalẹ̀ kó tún ká rẹ̀ wá lẹ̀ torí ewu tí n bẹnu kí fóònù má a gbóná ju èmi oo.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù, aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí òtútù bá ń mú. Mo ní aṣọ tí mo máa ń fi ń dira kí òtútù yẹn má ba à le è wọnú ara mi. Mo ní ju ẹyọ kan gan lọ, mo ní tó mẹ́ta tí mo máa ń pàrọ̀ síra wọn.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Mo jẹ́ ẹni tó farabalẹ̀ gidi gan. Mo máa ń ka àdéhùn dáadáa kí n tó fọwọ́ sí i. Bóyá mo fẹ́ràn ní bí ó bá mi lára mu àbí kò bá mi lára mu, mo máa farabalẹ̀ láti ka dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ẹ́, ibi iṣẹ́ tèmi ò fi bẹ́ẹ̀. Tára tára fàyè gba fún wa ní àkókò láti ráyè kọ́ nǹkan tuntun. A kì í fi bẹ́ẹ̀ ní àǹfààní yẹn lẹ́yìn nǹkan tí a ti mọ̀. A fi tó bá fún rẹ wáyé láti lọ kọ́ nǹkan tuntun.

Ṣé o máa ń ṣe yoga? Mi o, mi ì ń ṣe yoga, mi tì ẹ fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ohun tí eyinbo n pè l'ẹ́ṣẹ́ẹ̀sàísì mi fi tara tara ráyè. O máa ń wù mí nigbà mí ṣùgbọ́n mi ti bẹ̀rẹ̀ sí í ṣe.

O, ní ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Ẹ kò ní ìgbà kan pàtó, ìgbà tí èyí tó bá tó wà lọ́wọ́ mi bá dẹ́ nu tó bá bàjẹ́ àbí onídójú ko kan ni mo máa tó ń ra tuntun, kò sì mi fi ìgbà sí.

Àwo ni, àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ní ẹbí ti wa, nílé wa, ọmọ ọkùnrin tí ọmọ kankan bá kọ́ bí Ilé bàbá, ilé àwọn òbí wa la máa ti sọ ọ́ ní orúkọ ní ọdún kejọ, àṣìṣe máa ń ṣe gbogbo ìgbà ni.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Ehn, mo máa ń ní sùúrù ní sùúrù ni ojú nígbà tí mo bá ń dúró de nǹkan. Mo máa ń ní sùúrù dáradára má sì fi àdúrà tí lẹ̀yin kí nǹkan yẹn lè tẹ̀ mí lọ́wọ́. Máa ní sùúrù, máa dẹ̀ ní igbàgbọ́.

Ní ìgbà wo, nígbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmótótó gidigidi, ìyẹn ní ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ, máa fọ gbogbo inú ilé fọlẹ̀fọ́. Ṣùgbọ́n ní ojoojúmọ́ ni mo máa ń gbá inú ilé mi fọ àwo fọ abọ́.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Èmi ò léyan kúrò ní ẹnu iṣẹ́ rí o. Ìṣe ẹnikẹ́ni ò tí ọwọ́ mi bọ́ rí. Mi ò tẹ̀ sí ní ipò láti lé ẹnikẹ́ni rí kúrò ní ẹnu iṣẹ́. Di re eléyi ò tọwọ́ mi ṣẹlẹ̀ rí.

Kókò mélòó ni o máa ń lò sùn? Mo máa ń sùn fún, eh, iṣẹ́, eh, wákàtí mẹ́jọ ètí wọ́n ní ara nílò láti fi ṣinmi. Mo máa ń lo wákàtí mẹ́jọ láti, láti ṣinmi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ẹ́, mo fẹ́ràn láti máa ń múra dáradára. Mi kì í fẹ́ ṣi ará le tàbí ṣe àṣejù. Mo má a ń fẹ́ kí gbogbo ẹ rege kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi ní ìwọ̀nba, mi n ṣe ẹni tó máa ń fi oríṣiríṣi ṣára, lẹ́yìn kí n wẹ̀ dáadáa, ìmọ́tótó ara mi kí n wẹ̀ kí n para, kí n fọ ẹnu mi, mi n ṣe ju báyìí lọ.

Irú ẹbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn tí mo bá mọ̀ pé ó wúlò fún wọn ní àkókò ìgbàná. Ọmọ ilé ìwé, mo mọ̀ pé ó máa nílò ìwé àbí bírò, ẹni tí ń lọ ibi iṣẹ́, mo mọ̀ pé ó máa nílò ẹ́ bíi lápútọ̀pù kọ̀ọ̀kan.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ní gẹ́gẹ́ ní báìbàì yí o, kò sì wá sí mi ní ọkàn rí láti fẹ́ lọ sí ìlú mìíràn fún iṣẹ́ mi. Mo yìí fẹ́ràn ní ìlú tí mo gbé wà tí mo tẹ̀dó sí báìì. Ó fẹ́ mi o.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Dáradára, mo fẹ́ràn kí oúnjẹ ko ní ata dáadaa. Mo oúnjẹ tí ò bá ní ata, màá fẹ́ rìn mí ní àyà, màá fẹ́ ṣe bí èéyí tí òó boya jínà ni kín pè é ni. Ṣùgbọ́n mo fẹ́ràn ki oúnjẹ ní ata dáadaa.